Tí a bá fẹ́ ro àmàlà, a máa ń gbé omi kaná, à wa da powder rẹ̀ sí inú omi gbígbóná, à wa fi igi tí a fi máa ń ro àmàlà, à fi ro. Àmàlà jẹ́ nǹkan tí a máa ń fi cassava ṣe. Tówó bá ti wá jinná, à wa gbẹ́gìrì, ọbẹ̀ gbẹ́gìrì, òun là fi máa ń jẹ àmàlà.

Omi tó máa ń sàn láti òkè jẹ́ omi tó máa ń wá láti orí àpáta tó máa ń dà sí ilẹ̀lẹ̀. Toba ti da sile, a wa di omi ti o ma n san, to wa di odo ṣùgbọ́n láti orí òkè, orí àpáta ni omi ti máa ń sàn wá sí ilẹ̀.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń yà mí lẹ́nu, ṣùgbọ́n ní ayé òde òní, àwọn ohun tí ó máa ń yà mí lẹ́nu púpọ̀ jù ni àwọn ọmọ kéékèèké tí ó ti tó nǹkan kan tí wọ́n ti ń bímọ tí wọ́n ò dẹ ní ẹ̀kọ́. Ó jẹ́ ohun ìyàlẹ́nu pátápátá torí pé àwọn òbí ayé òṣìn wọn ò kí ń kọ́ ọmọ wọn ní ẹ̀kọ́ tí ó dára.

Ní àkókò yìí isin ìyípadà ti ṣe pàtàkì ó dé ṣe kókó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń kọ́ ilé si, tí wọ́n sì ń ṣe àwọn iṣẹ́ ribiribi tàbí takuntakun. Bẹ́ẹ̀ni wọ́n ń ṣe ọ̀nà papa àti pé àwọn tí wọ́n wà ní ìgboro wọ́n ti ń wá sí àdúgbò mi, tiwọn dẹ̀ ń kọ́ ilé tí wọ́n ń bímọ, ti wọ́n ń di púpọ̀ sí.

Ibùdó ọkọ̀ tí ó wà ní agbègbè mi ní ibi ní Ikorodu. A máa ń pè ibẹ̀ ni chief àbí èbúté, níbi tí a gbé ti ń wo ọkọ̀ ojúrin lọ sí lekki tàbí losi VI. So, ibẹ̀ yẹn jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń gbà láti tètè dé ibi iṣẹ́ wọn.

Nípa ti iṣẹ́ oko, mo gbin àgbàdo, mo gbin ẹwà, mo gbin iṣu, mo dẹ̀ gbin ọ̀gẹ̀dẹ̀ pápà, ìgbà yen mo tún gbin àwọn ẹ̀fọ́ ewé bẹ̀ lóríṣiríṣi. Tí àkókò bá ti tó láti ró, a máa ró, and tó bá ti tó àkókò láti wá àwọn nǹkan tí a gbìn wọ̀nyí tàbí láti ká wọ̀n, a ká wọ̀n.

Mi ò tíì wọ èrò ìgbésókè rí, torí pé mi ò tíì ní àǹfààní láti wọ èrò ìgbésókè, ṣùgbọ́n mo ń bẹ Ọlọ́run, mo ń bẹ Olúwa pé kó fún mi ní àǹfààní àti ayé àti owó láti lè wọ èrò ìgbésókè tí ó máa ń fò lójú òfurufú.

Mo ní díẹ̀ nínú ẹran ọ̀sìn, mo máa ń ṣe adìyẹ bẹ́ẹ̀ ni mo dá máa ń ṣe àwọn ehoro tí à ń pè ní rabbit. Oúnjẹ wọn, a máa ń fún wọn ní pellet bẹ́ẹ̀ ni a dá máa ń fún wọn ní àwọn koríko. Àwọn adìyẹ wọ́n máa ń jẹun láàárọ̀ bẹ́ẹ̀ ni wọ́n dá máa ń jẹun ní ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ ni ti àwọn ehoro náà.

Lórí i bí a bá ṣe pàdé ènì yen, boya láàrọ̀ ni, boya lọsan ni, boya ní ìrọ̀lẹ́ ni. Ṣùgbọ́n ẹni tí a bá bá lọ́nà àkọ́kọ́ kí ènìyàn pé "Ẹ káàárọ̀ o, àlọ́ á dá ọ, àbọ̀ á sùn wọn". Tí ó bá dẹ̀ jẹ ẹni tí ó ń lọ sí ibi iṣẹ́ ni, a sọ fún ènì yen wipé "iṣẹ́ á dára o, ení á dára".

Nígbà oru gbígbóná, èyàn gbọdọ̀ máa wẹ̀ ní gbogbo ìgbà àti pé kí ènìyàn máa ṣí window rẹ̀ sílẹ̀ kí èyàn tàn fáànù tàbí kí ó tàn AC. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jùlọ nínú ẹ̀ nípé kí èyàn rí pé òun dá omi sara. A lè jẹ́ kí ara kó tútù.

Eh, àwọn oúnjẹ tí mo lè sọ pé mò ń retí ni àwọn nǹkan tí mo gbìn. Bíi iṣu, iṣu báyìí tí a bá ti gbìn ní oṣù kejì ọdún, ó tún di oṣù kejìlá tàbí oṣù, ehm, kẹwàá tàbí oṣù kọkànlá kí a tó lè wá iṣu yẹn. Ṣùgbọ́n péá oúnjẹ tí à ń rà jẹ kò sí ìgbà kan tàbí àkókò kan tí à ń retí àwọn oúnjẹ wọ̀nyí.

Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti yípadà ní àkókò yìí nítorí pé àwọn nǹkan tí a ń ṣe tẹ́lẹ̀ ni ó ti yípadà bíi pé kí a máa ṣe aṣọ adìrẹ, ọ̀pọ̀lọpọ̀ ò fi bẹ́ẹ̀ ń wọ aṣọ adìrẹ tàbí aṣọ òkè mọ́ báyìí. Aṣọ tí àwọn máa ń kó wá láti òkè òkun ni àwọn ènìyàn máa ń wọ.

Bẹ́ẹ̀ni, mo má ń di ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Kí a mari ogun ìjàmbá ọkọ̀. Ọjà àbò ṣe pàtàkì, ó ṣe kókó nígbà tí ènìyàn bá wà nínú ọkọ̀ nítorí ti ìjàmbá ọkọ̀ bá ṣẹlẹ̀, a lè ṣe ǹkan tí ó máa dáàbò bò ẹni ní inú ọkọ̀.

Fóònù àkọ́kọ́ tí mo lò, ẹnìkan ni ó fún mi, ikan nínú àwọn ẹ̀gbọ́n mi ni ó fún mi ní fóònù yẹn. O jẹ́ Samsung, ó dẹ̀ jẹ́ nǹkan tí a máa ń ṣí, tí a máa ń pàdé. Kò fi bẹ́ẹ̀ ní agbára tó pọ̀, bátìrì rẹ̀ ò dẹ̀ kí n pẹ́ bàjẹ́ ṣùgbọ́n òun ni fóònù àkọ́kọ́ tí mo kọ́kọ́ lò.

Inú àpò mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Mi ò kì í fi kọ́kọ́rọ́ mi sílẹ̀. Tí bá ti ń jáde lọ, kọ́kọ́rọ́ mi máa ń wà nínú àpò mi. Tí bá dẹ́ ti padà délé, màá fi sí orí tábìlì. Nítorí pé kọ́kọ́rọ́ mi jẹ́ ohun tó ṣe pàtàkì tí mi ò gbọ́dọ̀ fi ṣeré rárá àti rárá kó má lọ sọnù.

Kí n má tí dé láti ibi iṣẹ́, kí n má tí jẹun, màá wẹ̀, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń wẹ̀. Ṣùgbọ́n oúnjẹ ṣe pàtàkì. Màá dẹ̀ ba àwọn ọmọ wo tẹlifíṣàn díẹ̀. Máa jọ ṣeré, à máà dẹ̀ lọ dá àwọn ẹran ọ̀sìn tí mò ń sìn lóhùn. Tin ba ti ṣetan pẹ̀lú gbogbo àwọn nkán wọn yẹn máa lọ sùn.

Mi ò ní ìbátan tó ń gbé ní ọ̀nà jíjìn, ẹnìkan ṣọ náà ni tí mo ní ào dè fi bẹ̀ sún mọ́ra, ṣùgbọ́n ó wà ní ìlú ọba tí a ń pè ní ìlú òyìnbó. Mi ò fi bẹ́ẹ̀ mọ̀, ṣùgbọ́n oun pẹ̀lú anti mi ni wọ́n jọ máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà.

Mi ò ní ẹ̀rọ ayárabíàṣá lọ́wọ́ báyìí ṣùgbọ́n mo bé Ọlọ́run kì í lè ní ẹ̀rọ ayárabíàṣá. Mi ò tí ì ní àǹfààní láti ní ẹ̀rọ ayárabíàṣá ṣọ̀ mọ́. Mi ò mọ bí wọ́n ti ń kọjú ìdúró ìhùwà lórí ẹ̀rọ ayárabíàṣá.

Àwọn oúnjẹ tí ó jẹ́ pé oúnjẹ ilé, oúnjẹ ìdílé bí púpùrù bí i, ẹ́, ẹ̀fọ́ rírò tàbí àmàlà àti àwọn oúnjẹ tí ó jẹ́ pé a kì í máa ń jẹ lójoojúmọ́ bíi kágún iyán pẹ̀lú iṣu.

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi dáradára. Mo mọ gbogbo àwọn tí wọ́n gbé ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi níwájú ilé ọ̀dọ̀ mi nítorí pé àjọ máa ń ṣe wọléwọ́de, àjọ máa ń jáde, àjọ máa ń wọlé, àdejọ́ máa ń ṣe iṣẹ́ pọ̀. Kò ṣe gbogbo wọn ni àjọ máa ń ṣe iṣẹ́ pọ̀ ṣùgbọ́n ta bá ti padà délé àjọ máa ń ṣe ẹ̀fẹ̀.

Rárá, mi ò kí ń jẹ gọ̀mù. Gọ̀mù jẹ́ nǹkan tí mi ò nífẹsí rárá àti rárá ni, nítorí pé mo ní ìgbàgbọ́ pé ó máa ń ba eyín jẹ́. Ṣùgbọ́n tí mo bá, nígbà tí mo wà ní èwe, mo máa ń jẹ gọ̀mù. O tiẹ nígbà kan tí mo jẹ gúọ̀mù nínú kíláàsì. Ṣùgbọ́n nísìí, mi ò kí ń jẹ gúọ̀mù rárá àti rárá.

Lọ́wọ́lọ́wọ́ báyìí, nkankan ni mo mọ̀ pé mo lè sọ pé ó sọnù ní agbègbè. Òun ni àṣà àti ìṣe wa. Àṣà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n lákòókò yìí, ó ti sọnù láàárín àwọn Yorùbá nítorí pé civilization ti mú gbogbo àṣà lọ pátá àti pátápátá.

Ẹ̀rọ tuntun yí iṣẹ́ padà lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀rọ jẹ́ nǹkan tí ó máa ń ṣe iṣẹ́ dáradára tó jẹ máa ń ṣiṣẹ́ jù ènìyàn lọ tọ́ dẹ̀ ní agbára jù ènìyàn lọ. Kò kín rẹ̀ ẹ̀rọ tí, ẹ̀rọ baa ń ṣe iṣẹ́, ṣùgbọ́n tí ènìyàn bá ń ṣe iṣẹ́ ó máa ń rẹ̀ ènìyàn, nítorí ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ń lo ẹ̀rọ fún iṣẹ́, kí iṣẹ́ kole tètè ya.

Ọlawọ jẹ ẹni tí ó bá lawọ́, tí ó máa ń fún ènìyàn lówó. Ẹni tí ó kíì. Ẹni tí ó làhun tó jẹ́ ẹni tó máa ń fún ènìyàn ní ǹkan. Ǹkan tí mo mọ̀ tí ó jẹ́ ọlawọ ni ìyẹn.

Mo fẹ́ràn láti máa ṣe àwọn nǹkan ọ̀sìn, kò sí bó ṣe rẹ̀ mi tó. Gbogbo àwọn nǹkan ọ̀sìn mi tó wà nílé ni màá dá lóhùn. Pápá jùlọ tí mo bá rí pé ilé kò wà ní ìmójútó, màá wá láti mójútó ilé. Kì í lè fi àwọn nǹkan tí ò wà níbi tí ó yẹ kó wà, kì í fi wọn sí ipò wọ́n.

Eré tí ó ṣe pàtàkì fún mi nígbà èwe mi ni kí a máa bo ara wa lójú. A fi aṣọ bo ara wa lójú, á lọ sá pamọ́, a de wa ma, ẹni to wá bo lójú yẹ̀n máa ma wá àwọn eyì tóku. Eré yìí jẹ́ eré tí ó ṣe pàtàkì nígbà èwe mi tí ó jẹ́ eré tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe. Àwọn ìyá wa ló kọ́ wa ní eré yìí nígbà tí ìyá wa ní kékeré.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn tí mò ń sìn ní ilé. Mò ní ehoro, bẹ́ẹ̀ ni mo dè ní adìẹ tí mò ń sìn àti pé mo tún ní, ẹ, olóǹgbò pẹ̀lú pẹ́pẹ́yẹ tó wà ní ilé tí mò ń sìn. Àwọn pẹ́pẹ́yẹ láì kí omi gan-an ṣùgbọ́n mi ò tíì rí ààyè fún wọn láti ṣe ibi tí wọ́n ti máa má ṣeré nínú omi.

Bí a ti, a bá fẹ́ se ẹ̀fọ́, àwọn èròjà tí a máa ń lò fún ẹ̀fọ́ ni ewé tí a máa lò. Ọ̀yà ewé gbúre ni tàbí ewé úgú. Àwọn nǹkan wọ̀nyí mi ò kí ń rà wọ́n nítorí pé mo ní wọ́n ní àyíká, mo ní wọ́n ní ilé. Mo bá ń ti bọ́ sí ẹ̀yìn ilé máa já wọn. Ṣùgbọ́n a máa ń ra ẹ̀gúsí ní ọjà tí a fi máa ń ṣe àti epo. A lọ sọ́jà, a lọ ra nǹkan wọ̀nyí àti ẹja tàbí ẹran tí a bá fẹ́ fi ṣe.

Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ọmọdé ni ó wà ní ilẹ̀ Yorùbá bí i ògì àbí ẹja àti àwọn èso díẹ̀díẹ̀ tí a máa ń fún àwọn ọmọdé jẹ bí i ọ̀gẹ̀dẹ̀ àbí ápù. Àwọn ọmọdé máa ń fẹ́ràn rẹ̀ gan.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò tí ó wà ní ẹ̀yìn ilé tó tóbi tí a máa ń gbé òjò sí. Ni gbogbo ìgbà tí òjò bá ti rọ̀, inú àgbàlá òjò yìí ni òjò máa ń rọ̀ sí tí a dẹ̀ máa ń lò nínú ilé tí a fi máa ń ṣe àwọn nǹkan kan.

Àbí ó ṣe wà nísìnyí agbègbè yìí, ó ti ẹ̀ ti wá kún pátápátá, ṣùgbọ́n ohun kan tí mo mọ̀ tó máa ṣe pàtàkì ní ọdún mẹ́wàá sígbà tí a wà yìí ni pé gbogbo àwọn ọ̀nà tí wọ́n ò tí ì ṣe ní agbègbè yìí ni wọ́n máa ṣe pẹ̀lú pẹ̀lú àwọn ilé tí ó ti di àdúgbò, ó jọ pé wọ́n ti kọ́ bí ọdún mẹ́wàá àbí ogún ọdún sẹ́yìn, wọ́n máa wó àwọn ilé wọ̀nyẹn, wọ́n á dẹ̀ máa tún wọn kọ́, wọ́n máa tà nínú àwọn ilé wọ̀nyẹn náà tí wọ́n máa, tí elomí máa rà tó máa tún wọn kọ́.

Mi ò ní ìgbà tàbí àkókò tí mo máa ń mu omi. Ni gbogbo ìgbà tí mo bá jẹun ni mo máa ń mu omi tàbí tí òǹgbẹ bá gbẹ mí ni mo máa ń mu omi. Ṣùgbọ́n tí òórùn bá pọ̀, tí òórùn pọ̀ tí gbogbo ibi gbóná, mo máa ń mu omi lọ́pọ̀lọpọ̀.

Rárá àti rárá, mi ò kí ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi. Iṣẹ́ mi ò jo mọ́ ká máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi yẹn. Rárá àti rárá ni. Torí idi èyí mi o kin se ìgbéjáde ni ibi iṣẹ́ mi.